Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní káàdì iṣẹ́, ṣùgbọ́n mò ń gbáradì láti ṣe kan fún ara mi. Nítorí ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ kò ní pẹ́ tí mo máa yára fún iṣẹ́ tí mò ń ṣe ní ibẹ̀. Nítorí náà, tí mo bá ṣe da iṣẹ́ ara tèmi sílẹ̀, ó máa ṣe pàtàkì fún mi láti tẹ káàdì iṣẹ́ ti ara tèmi. Nínú káàdì iṣẹ́ yẹn, màá rí wí pé orúkọ mi ó hàn gidigbe nínú ẹ̀. Màá sì gbìyànjú, màá rí wí pé adirẹ̀sì ibi tí mo ti fẹ́ máa ṣe iṣẹ́ tàbí ibi tí mo fẹ́ máa lò fún ọ́fíìsì, adirẹ̀sì ibẹ̀ ó wà nínú káàdì ibi iṣẹ́ mi tàbí káàdì iṣẹ́ tí mo bá tẹ̀ tí mo bá fẹ́ máa fún àwọn èèyàn ipò tí mò sì máa-- tí mo, tí mo, tí mo ní tàbí ipò tí mò ń wà ní iṣẹ́ náà máa kọ́ síbẹ̀. Káàdì iṣẹ́ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbé iṣẹ́ fún ènìyàn tàbí tó bá fẹ́ gbé iṣẹ́ fún mi, káàdì iṣẹ́ yìí ni mo máa fún wọn. Boya iṣẹ́ tí wọ́n fẹ́ gbé fún mi yẹn woì tí gbáradì tàbí wọ́n ò tí ì ṣe tán láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Káàdì iṣẹ́ yìí ohun ni mo máa fún wọn. Níbẹ̀ ni nọ́mbà tí wọ́n máa pè mí sí lórí àtẹ̀jíṣẹ́ tàbí wọ́n fẹ́ sẹ́ẹ̀ńdì ímeèlì sí mi tàbí wọ́n fẹ́ pè mí lórí ago. Àwọn nọ́mbà tí wọ́n lè pè mí sí nínú káàdì iṣẹ́ yìí, nínú rẹ̀ ni mo máa kọ gbogbo rẹ̀ sí. Nítorí náà ó ṣe pàtàkì kí eyan ní káàdì iṣẹ́. Èmi náà mo sì ní lọ́kàn wípé láìpẹ́ láì jìnnà, èmi náà yóò tẹ káàdì iṣẹ́ kan fún ara mi tí yóò sọ̀rọ̀ nípa gbogbo iṣẹ́ tí mo lè ṣe, adirẹ̀sì ibi tí iṣẹ́ mi wà, ibi tí ọ́fíìsì mi wà àti ohun gbogbo tí wọ́n nílò níwọ̀nba fún iṣẹ́ náà, màá kọ sínú ẹ̀. Fún àwọn tí ó fẹ́ gbé iṣẹ́ fún mi tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ni tàbí àwọn tó fẹ́ gbé iṣẹ́ fún mi tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀, gbogbo wọn ni màá fún ní káàdì iṣẹ́ tí mo bá ti tẹ ẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò yára, yálà sí ibi iṣẹ́ ni tàbí sí ibi tí èmi àti ènìyàn ti ní àdéhùn wípé kí a pàdé níbẹ̀. Mo máa ń dé ní àkókò. Dídé ibi kan ní àkókò ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nítorí òun ló máa sọ irú ènìyàn tí ènìyàn jẹ fún ẹni yẹn, pàápàá jùlọ fún ẹni tí èèyàn fẹ́ pàdé fún ìgbà àkọ́kọ́ tí èèyàn sì ṣàdéhùn pẹ̀lú rẹ̀ wípé tó bá di ago báí báí báí óò ka pàdé níbi báí báí báí. Ó ṣe pàtàkì kí èèyàn dé rú àwọn ibẹ̀ yẹn ní àkókò. Ibi iṣẹ́ náà pàápàá ṣe pàtàkì. Òṣìṣẹ́ tó bá ń pẹ́ dé ibi iṣẹ́, ó fẹ́rẹ̀ jẹ pé ó ń sọ wípé òun ò fẹ́ràn iṣẹ́ yẹn tàbí wípé iṣẹ́ yẹn ti sú òun. Ohun tó máa túmọ̀ síni yẹn fún àwọn tó gbà á sí iṣẹ́. Dídé ní àkókò ó ṣe pàtàkì. Ẹnikẹ́ni tó bá mọ̀ wípé òun ń fẹ́ ṣe ǹkan kan kó ń sì ṣàṣẹ́ yorí lẹ́nu iṣẹ́ tó fẹ́ ṣe yẹn, ó gbọdọ̀ gbìyànjú kó máa dé ibi iṣẹ́ lákòókò. Bóyá ìwọ àti ìyàwó rẹ fún àpẹẹrẹ ṣe àdéhùn wípé ago báí yóò a lọ sí ibi báí báí báí óò, pàdé mi ní ibi báí báí báí óò, ó gbọdọ̀ jẹ́ pé ọ̀dọ̀ tí ẹ gẹ́gẹ́ bí ọkọ ni ǹkan tí màá máa falẹ̀. Dídé ní àkókò bóyá sí ibi iṣẹ́ ni o tàbí sí ilé ìwé ni o tàbí sí ibi ọjà ni o tàbí sí ibi ìpàdé kan tó ṣe pàtàkì ni o, ó ṣe pàtàkì. Gbogbo ìrìnàjò tí ènìyàn bá fẹ́ rìn kó ti ṣètò ohun gbogbo wípé à, kí àkókò tí wọ́n ní kí a dé ibẹ̀ yẹn tó pé. Àkókò yẹn máa kó bí ìṣẹ́jú márùn-ún tàbí nígbà mí ìṣẹ́jú mẹ́wàá kí n tí dé bẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣètò ǹkan tẹ̀mi. Màá rí wípé àkókò tó yẹ kí ìpàdé yẹn bẹ̀rẹ̀ tàbí àkókò tó yẹ kí n tètè dé ibi tí wọ́n fẹ́ dé yẹn ó ku bí ìṣẹ́jú márùn-ún àbí mẹ́wàá mo sì ti dé bẹ̀ láti ṣe ǹkan tí wọ́n fẹ́ kí n ṣe tàbí àkókò márùn-ún sí mẹ́wàá tó kù yẹn màá lò láti pèsè ara mi sílẹ̀ fún gbogbo ǹkan tí a lè fẹ́ ṣe. Bóyá a fẹ́ ṣe ìpàdé kan ni o, bóyá ó ṣe é ṣe kí wọ́n bèèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ mi ni o tàbí bóyá èmi ni mo fẹ́ fún wọn ní àwọn ìwádìí tí mo ti ṣe gẹ́gẹ́ bí ààbò lórí àwọn iṣẹ́ tí a ti ṣe sẹ́yìn. Bóyá nínú ìpàdé ibi iṣẹ́ ni o tàbí ọ̀rọ̀ mìíràn tó ti è yàtọ̀ pátápátá. Tí ènìyàn bá ń dé ibi kan lákòókò ó máa fún lórí ọ̀fẹ́ láti ronú farabalẹ̀ láti pèsè ara rẹ̀ sílẹ̀ fún gbogbo ǹkan tí wọ́n fẹ́ ṣe. Bóyá ó ibi iṣẹ́ náà dẹ̀ ni pàápàá. Òṣìṣẹ́ tó bá tètè dé ibi iṣẹ́ á ní àkókò láti ṣètò ohun tó fẹ́ ṣe ní ọjọ́ yẹn lẹ́sẹẹsẹ tí ohun gbogbo yóò sì lọ dáradára.

Àkókò tí mo bá lọ̀ lórí ilà, ní tèmi mo máa ń lò fún àkókò àṣàrò. Mo máa ń lò láti máa fi gbé ṣàṣàrò lórí ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Torí ní ìgbà náà kò ní sí wípé mo fẹ́ kúrò lórí ilà tàbí wípé mo fẹ́ ṣe ǹkankan, pàápàá jùlọ fún àpẹẹrẹ tí mo bá wà lórí ilà ní ilé ìfowópamọ́, tí mo sì rí wípé tí mi ò bá dúró sórí ilà, ẹlòmíràn máa dé bẹ, ó máa sọ wípé òun ló kan. Bó sì lè jẹ́ wípé ẹni tó wà níwájú mi lè sọ fún wípé, rárá, lagbàjà wà níbí bayii o, ó lóun fẹ́ lọ jókòó, ẹsẹ̀ ń ro òun tàbí ó lóun fẹ́ lọ sí ilé ìgbọ̀nsẹ̀ torí ẹ ló ṣe kúrò lórí ilà. Kò kìí sábà rọrùn fún mi láti kúrò lórí ilà. Ṣùgbọ́n tí mo bá wá rọ́ jú pé mo dúró sórí ilà yẹn, nítorí pé mo wà lórí ìdúró, ó máa ń mú mi wà ní ipò tí ó máa ń mú mi ronú máṣàṣàrò. Ó máa ń jẹ́ àkókò tó máa ń jẹ́ kí, kí kiun para mi pọ̀. Tàbí láti lè máṣàṣàrò lórí gbogbo àwọn ǹkan tí mo ṣe bóyá lánàá ọjọ́ yẹn tàbí lówuro tàbí wípé tí mo bá sì ẹ kúrò níbẹ̀, kí ni ǹkan tó kù tí mo fẹ́ ṣe. Nígbà mìíràn mo lè wà lórí ilà ní ibùdókọ̀. Nígbà tí gbogbo wa bá wà lórí ilà, bóyá a fẹ́ wọ mọ́tò ìjọba nítorí mọ́tò tí ìjọba gbé kalẹ̀ ó jẹ́ èyí tí owó rẹ̀ kò fani là, kò fanilápoyà tí owó rẹ̀ sì sàn ju èyí tí àwọn mọ́tò dánfó tí wọ́n lè máa gbà lọ́wọ́ àwọn èrò lọ. Nítorí náà lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ́rí ọ̀fẹ́, mo máa ń lọ sórí ilà ní àwọn ibùdókọ̀ láti lè wọ mọ́tò tí ìjọba gbé kalẹ̀. Àkókò, àkókò tí mo bá sì lò, ó máa ń jẹ́ àkókò fún mi láti ronú, láti ronú lórí gbogbo àwọn ǹkan, boya ibi tí mò ń lọ, tín bá dé bẹ́ẹ̀ kí ni màá ṣe? Tàbí kí ni ǹkan tó kàn lẹ́yìn tí màá ti jókòó sínú mọ́tò tàbí sínú ọkọ̀ tí ó ń gbé mi lọ sí ibi tí mò ń lọ. Àkókò tí mo máa ń lò lórí ilà jẹ́ àkókò tí mo máa ń lò láti pèsè ara mi sílẹ̀ pé tọ máa pè mí síbi tàbí tọ máa lé mi lókan, tọ bá, ton ba ní àkókò tí yá kí ni ǹkan tó kàn láti ṣe. Nítorí náà kó tó kàn mi, màá ti lo àkókò tí mo lò lórí ilà yẹn, màá ti fi gbáradì pèsè ara mi sílẹ̀ láti ṣe oun tí ó yẹ kí n ṣe nígbà tí ìlà yẹn bá kàn mi, tó bá sún kàn mi.

Ìrìn-àjọ̀ mi sí ibi-iṣẹ́ máa ń gbà tó wákàtí méjì tàbí wákàtí méjì àti abọ. Tí mo bá bá ọkọ̀ tí àwọn agbaniṣiṣẹ́ wa gbé kalẹ̀ ní ibùdókọ tí ó máa ń wà, tó sì máa gbé wa láti ibẹ̀ wá sí ibi-iṣẹ́, tí mo bá tètè dé tí mo bá ọkọ̀ náà lọ, ó máa gbà mí ní wákàtí méjì tàbí wákàtí méjì àbọ̀. Ṣùgbọ́n tí mo bá fara ní ilé, bóyá nǹkan kan ló dá mi dúró tàbí ń kò tètè jí tàbí nǹkan kan ṣẹlẹ̀ tí mi ò tètè gbéra ní ilé, tí mo ba ti tí mo bá ti gbéra, tí mo bá pẹ́ kin tó kúrò ní ilé, tí mo kò sì dé ibùdókọ ní agogo tó yẹ kin dé ibẹ̀, tí ọkọ̀ yìí bá ti já mi sílẹ̀, ó máa gbà mí tó wákàtí mẹ́ta tàbí wákàtí mẹ́ta àti abọ́ kin tó dé ibi-iṣẹ́. Nígbà mìíràn, sún-kẹrẹ-fà-kẹrọ ọkọ̀, sún-kẹrẹ-fà-kẹre ọkọ̀, ó tún lè wà lọ́nà. Eléyìí ná tún máa ń jẹ́ kí àkókò tí n ó lò ní ojú pópó kí ó tún pọ̀ jù èyí tí mo ti lérò láti lò lọ. Ṣùgbọ́n tí ohun gbogbo bá lọ dáradára, tí ó sì lọ létòlétò bí mo ti ṣe tòó rẹ̀, tí mo bá ọkọ̀ tí àwọn agbaniṣiṣẹ́ wa gbé kalẹ̀ níbi tí ó máa ń dúró sí, kò lè gbà mí ju wákàtí méjì tàbí wákàtí méjì àti abọ́ lọ, tí n ó sì fi dé ibi-iṣẹ́.

Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n mo máa ń rí dáradára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ló sì sọ fún mi wípé ó jẹ́ ìrírí má le gbàgbé fún àwọn nígbà tí àwọn náà ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Ìjọba ìpínlẹ̀ wa láàárín bí ọdún mélòó kan sẹ́yìn, wọ́n ti ṣe ọnà ojú irin yẹn dáradára, wọ́n sì ti gbé àwọn ọkọ̀ ojú irin mìíràn, àwọn tuntun eléyìí tí ó gba ọ̀pọ̀lọpọ̀ èrò. Nítorí lójú ọ̀nà, lójúú, lójú ọ̀nà, lójú pópó, sún kẹrẹ, fà kẹrẹ ọkọ̀ ó ti pọ̀ jù. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà yìí kò dára. Nítorí ẹ́ ni ìjọba ìpínlẹ̀ ṣe ṣètò, tí wọ́n sì rí wípé wọ́n ṣe ọkọ̀ ojú irin, wọ́n sì ṣe ọ̀nà ojú irin yẹn dáradára. Láti ìgbà tí wọ́n sì ti ṣe ọ̀nà ojú irin yìí ní ọ̀pọ̀lọpọ̀ èrò. Pàápàá àwọn tí ó ń lọ sí èbúté, àwọn tó ń lọ sí ìsàlẹ̀ Èkó àti àwọn tí ó ń lọ sí ọ̀nà jíjìn tí wọ́n sì ń gbé níbi tí ó jìnnà sí ibi iṣẹ́. Tó jẹ́ wípé nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ máa tí ń kúrò ní ilé rẹ̀ ní agogo mẹ́ta àbí agogo mẹ́rin òwúrọ̀ kí wọ́n le dé ibi iṣẹ́ ní agogo méje àbọ̀. Ṣùgbọ́n láti ìgbà tí ọkọ̀ ojú irin yìí ti wà, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó máa ń kúrò nílé lágo mẹ́fà àbọ̀, wọn ó sì dé ibi iṣẹ́ lágo méje àbọ̀. Ó jẹ́ pé wákàtí kan ni wọ́n lò lójú pópó. Ṣùgbọ́n tẹ́lẹ̀, nígbà tí kò tíì sí ọkọ̀ ojú irin, ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kúrò ní ilé ní agogo mẹ́rin tí wọn yóò sì dé ibi iṣẹ́ làgogo méje àbọ̀. Nítorí pé gbogbo ojú pópó ti máa ń kún fún èrò. Pàápàá jùlọ àwọn ojú pópó náà kò tún dára. Sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ yóò tún wà. Gbogbo wàhálà tí ó wà ní àwọn ojú ọ̀nà wọ̀nyí, òun ló mú kí ìjọba kí wọ́n gbé ọkọ̀ ojú irin kalẹ̀ kí wọ́n sì rí pé ọ̀nà ojú irin náà ó dára. Láti ìgbà tí wọ́n sì ti ṣe, ó mú ayédẹ̀rún fún mòtúmọ̀wá.

Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ṣe ìpè fídíò. Pàápàá jùlọ, tó bá wù mí kí n rí ojú àwọn ọmọ mi, mo máa ní kí wọ́n tan ẹ̀rọ fóònù wọn kí a sì sọ̀rọ̀. Kí n máa wò wọ́n, káwọn náà máa rí mi. Tí a bá tún ríra wa lójúkorojú, inú wọn máa dùn, ara wọ́n máa ya gágá. Nítorí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ́ore ọ̀fẹ́ àti lọ sí ilé. Fún àpẹẹrẹ ní ibi tí mo ti ń ṣiṣẹ́, mo lè wà ní ibi iṣẹ́ fún dídi ọ̀sẹ̀ kan, ìgbà mìíràn ọ̀sẹ̀ méjì. Aáyán àwọn ọmọ mi a ti máa ṣe mí, á wùn mí kí n rí wọn. Kì í ṣe kí n gbo ohun wọn nìkan. Níru àwọn àṣìkò bẹ́ẹ̀, mo máa sọ fún wọn wípé kí wọ́n jẹ́ ká ṣe ìpè fídíò, wọ́n ó máa rí mi, èmi náà yóò máa rí wọn. Wọn ń béèrè kíni mo ti jẹ, màá béèrè ta ló kọjá yẹn. Inú wọn á dùn, ara wọ́n á ya gágá, a lè jọ gbàdúrà papọ̀, a lè jọ kọrin, á dàpàrá, á ṣẹ̀fẹ̀. Nítorí pé bá se ń bá ara wa sọ̀rọ̀, à ń ríra wa. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ṣe ìpè fídíò.

Bẹ́ẹ̀ni, mò máa ń dáríji ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ mi. Nígbà mìíràn, ó lè dùn mí, nígbà mìíràn, ó lè mú mi bínú. Ṣùgbọ́n mò máa ń dáríji ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ mi. Àwọn mìíràn ti lẹ̀ wà tí ẹnìkan bá ṣẹ̀ wọ́n tó dùn wọ́n gidigidi, wọ́n á sọ wípé "à láéláé mi ò tí è lè bá sọ̀rọ̀ mọ́, mi ò lè dáríji o. Tó a bá dọ́run, a tó máa yanjú ẹ. Kò yẹ kó rí bẹ́. Kò yẹ kó rí bẹ́." Èmi rí irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ sì wípé wọn ò tíì dàgbà tó ju bọ́. Torí ẹ ni wọ́n ṣe ń fàdàlàlẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ṣẹ̀ awọn, àwọn ò ní dáríji. Nígbà mìíràn, èmi náà lè kọ́kọ́ ro o. Màá wò pé kí ló dé tí lágbájá ṣe báì fún mi pẹ̀lú gbogbo ohun tí mo ti ṣe fún un. Ṣùgbọ́n lẹ́yìn òrẹ́ yìí, mò máa dáríji irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Torí pé tí mi ò kò bá dáríji, ìwé mímọ́ wípé Baba wa tí ń bẹ lọ́run kò ní dárí ẹ̀ṣẹ̀ tèmi náà jì mí. Tí ènìyàn bá sì jẹ́ ẹni tó ń dáríji ẹlòmíìràn, ọkàn rẹ̀ máa wà lálàáfíà, kò ní rí ẹniyen kó bínú tàbí kó ní sínú. Nítorí ohun gbogbo tí ó fẹ́ dàbẹ enípe, ó fẹ́ fà á wọ̀. Nínú ọkàn rẹ̀, òun ti yanjú ẹ pẹ̀lú Ọlọ́run àti pẹ̀lú ẹniyen. Nítorí náà, èèyàn á lóore ọ̀fẹ́ àti gbígbà ayé àlàáfíà. Nítorí pé kò bá ẹnikẹ́ni jà, kò yan odi pẹ̀lú ẹnikẹ́ni. Ó wà lálàáfíà. Ẹ̀mí rẹ̀ gan-an á gùn nítorí wípé ọkàn rẹ̀ fúyẹ́. Kò di ǹkan kan sọ́kan. Tí ènìyàn ò bá dáríji ẹlòmíìràn, ó máa ń jẹ́ kí ọkàn èèyàn wúwo. Ìdáríji ṣe pàtàkì. Ẹ̀kọ́ sì ló jẹ́ fún gbogbo ènìyàn kí a gbìyànjú láti máa dáríji ara wa. Nítorí pé kò sí bí a ṣe le rìn tí orí ò ní mì. Àwa náà nígbà mìíràn á máa ṣẹ̀ àwọn ẹlòmíìràn. Nítorí náà ló ṣe pàtàkì ká máa dáríji ara wa. Èmi máa ń dáríji. Kò sí bí ẹ̀ṣẹ̀ náà ṣe lè pọ̀ tó. Gbogbo ìgbà ni mó máa ń gbàdúrà pé Olúwa fún mi lórí ọ̀fẹ́ fún ẹnikẹ́ni tó bá sì ṣẹ̀ mi o. Kí n lè dáríji. Kí èmi náà kí n lè rí ìdáríjìgbà lọ́dọ̀ Ọlọ́run.

Mo ní aṣọ òtútù nígbà kan rí, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí n kò ní aṣọ òtútù. Nígbà tí mo wà ní èwe, kí ó tó di wípé mo lọ sí ilé ẹ̀kọ́ gíga, mo rántí aṣọ òtútù kan tí màámi rà fún mi. Mo fẹ́ràn aṣọ náà lọ́pọ̀lọpọ̀, mo ń kẹ gẹ̀gẹ̀, mi ò fẹ́ kí ǹkan ó se é. Ṣùgbọ́n nígbà tó yá, mo dàgbà ju aṣọ náà lọ, n kò lè lò ó mọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí n ò ní aṣọ òtútù. Ṣùgbọ́n mo ń gbìyànjú, mà á gbìyànjú láti ra aṣọ òtútù kan nítorí àsìkò tí a ti ẹ̀ wá ń fẹ́ mú yìí, àsìkò ọyẹ́ ló máa fẹ́ jẹ́. N ò kò sì ní fẹ́ kí ọyẹ́ kó kó sí mi lára, débi wípé màá tún máa wá bí mo ṣe fẹ́ ṣe ìtọ́jú ara. Owó tí ń ò fi ra aṣọ òtútù kò ní pọ̀ ju owó tí màá fi tọ́jú ara mi lọ nígbà tí mo bá lọ sàyà dé òtútù tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ̀n tí àìsàn mi tún ń jẹyọ lágọ̀ ara mi. Aṣọ òtútù ó jẹ́ aṣọ tí ènìyàn lè wọ̀ láti lè fi dáàbòbo ara rẹ̀. Ó kàn ti ẹ̀ ṣe ní àánú ni wípé lọ́wọ́lọ́wọ́ báyìí o n kò ní aṣọ òtútù kankan, ṣùgbọ́n màá gbìyànjú nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kó tó di ìparí oṣù kẹta, màá rí wípé mo ra aṣọ òtútù tó dára tó tó gbangba sùn lọ́yẹ́ tó sì lè ṣe iṣẹ́ tí mo fẹ́ kó ṣe.

Ní ibi tí mo ti ń ṣe iṣẹ́, wọ́n ò fún mi ní agbára láti lé ènìyàn kúrò ní ẹnu iṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ní kí èmi àti ènìyàn jọ ṣe iṣẹ́ papọ̀, tí ẹniyẹn bá ń fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́ tàbí tí kò bá ṣe iṣẹ́ náà dáradára bí mo ṣe fẹ́, mo lóore ọ̀fẹ́ àti fi ẹjọ́ rẹ̀ sun àwọn ọ̀gá tó ní kí a jọ ṣiṣẹ́ pọ̀ kí wọ́n sì fi ìyà tó tọ kí wọ́n fi jẹ irúfẹ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀. Bo tilẹ̀ jẹ́ wípé ta bá ní ká dá èmi àti ẹni tí wọ́n gbà tán jọ fún wa ní iṣẹ́ yẹn, tí wọ́n bá ní kí wón dá èmi àti rẹ̀ dá, màá ti lé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ kúrò lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n wọ́n ò fún mi ní agbára láti lé wọn kúrò lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n wọ́n fún mi lórí ọ̀fẹ́ láti fẹ́ jọ wọn sùn tí wọ́n bá ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì re e. Nítorí boya wọ́n ti rí wípé mi ò ní agbára láti lé wọn kúrò lẹ́nu iṣẹ́, ó máa ń mú wọn ṣe iṣẹ́ náà bí ó ti wù wọn. Ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá fi ẹjọ́ wọn sùn, àwọn tí ó gbà wa sí iṣẹ́ náà máa ń gbé àwọn ìgbésẹ̀ tí ó le kí àwọn náà kí wọ́n le sọjí tàbí kí wọ́n le mú iṣẹ́ wọn lókunkúndùn.

Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo máa ń fọ eyín mi lójúmọ́, lóòjọ́ ẹẹ̀kan ṣoṣo. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tó kẹ́kọ̀ọ́ gboyè àti àwọn onímọ̀ ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìlera, wọ́n fi yẹ wa wípé ó dára kí ènìyàn máa fọ eyín rẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́. Tí ó bá ti jí ní òwúrọ̀, yóò fọ eyín rẹ̀. Tí ó bá ti di àṣálẹ́, tó ti jẹ gbogbo oúnjẹ tó fẹ́ jẹ, kó tó lè pé ó fẹ́ lọ sùn tàbí dùbúlẹ̀, yóò ríi wípé òun tún ń fọ eyín rẹ̀. Ìdí ni wípé ní àkókò yẹn, gbogbo àwọn oúnjẹ tó ti jẹ láti òwúrọ̀, èyí tó ti há sí ìsàlẹ̀ eyín rẹ̀. Tí ó bá fọ ẹnu ní àṣálẹ́ yẹn, á jẹ́ kí ara rẹ̀ àti ẹnu rẹ̀ kó tún wà lála àfíà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àwọn eyín tó dàbẹ níbo ti ń d’óògun díẹ̀díẹ̀ nítorí pé àwọn fífọ̀ tí à ń fọ òun ló fi ń fa tó fi ń rí bẹ́ẹ̀. Láìpẹ́, èmi náà yóò gbé ìgbésẹ̀ yìí láti ríi wípé mò ń fọ eyín mi lẹ́ẹ̀mejì lójoojúmọ́. Àkọ́kọ́ lóòwúrọ̀ tí mo bá ti jí àti ní àṣálẹ́ kí n tó sùn. Kì í ṣe wípé kò wù mí láti máa ṣe bẹ́ẹ̀. Nígbà mìíràn náà, mo tún máa ń wò ju owó. Nítorí pé ohun ìfọ eyín tí mò ń lò tí mo bá fẹ́ máa lò ó lẹ́ẹ̀mejì lójoojúmọ́, ìyẹn tún mọ̀ sí pé èyí tí mò ń lò lẹ́ẹ̀kan ṣoṣo tí mo lò ó fún ọgbọ̀n ọjọ́ tí máa bẹ̀rẹ̀ sí ní lò ó lẹ́ẹ̀mejì lójoojúmọ́, ìyẹn tún mọ̀ sí wípé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni màá fi lò ó. Iléyì sì tún mú mi rà mí nítorí òrò ju owó yìí. Nígbà mìíràn, mo máa ń fẹ́ fọ ẹnu mi lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n àǹfààní tí ó rọ̀mọ́ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Láìpẹ́, èmi náà yóò máa fọ eyín mi lẹ́ẹ̀mejì lójoojúmọ́.